Ohun mímu tí mo fẹ́ràn jù ọ̀hun ni kí n máa mu omi. Omi jẹ́ nǹkan tó jẹ́ wípé ó wúlò fún ara. Tí a ò bá mu omi, kò sí bí a ṣe fẹ́ gbé ilé ayé. Nítorí náà ni mo ṣe fẹ́ràn kí n máa mu omi ní gbogbo ìgbà. Omi jẹ́ nǹkan tí èèyàn kankan ò lè ṣe láàlái mú, nítorí náà mo ṣe máa ń mu omi. Mo fẹ́ràn kí ń máa mu omi tútù. Tí mo bá ti gbé omi sínú ẹ̀rọ amúǹkan tutù, tí mo bá ti yọ tí mo bá mú, mo máa gbádùn ara mi gan. Omi máa ń rẹ òǹgbẹ, tí òǹgbẹ bá tí ń gbẹ́ èèyàn, omi náà ló da jú kí òun mú, nítorí wípé kíákíá ni òǹgbẹ tí ó ń gbẹ́ èèyàn, kíá ni ó máa lọ. Omi jẹ́ nǹkan tó dára fún ara. Omi kò ṣe má ní ní omi mímu, nítorí náà ni mo ṣe fẹ́ràn kí ń máa mu omi.

Bí òjò bá ti ń rọ̀, mo máa ń ká aṣọ tí mo bá sá síta àbí ohun kan mì tí mo bá gbé síta. Mo máa gbe wọn wọlé tí ó bá jẹ́ wípé mi ò fẹ́ kí òjò pa. Mo tún waá máa n paná mọ́ tẹlifísàn mi nítorí wípé mi ò ní fẹ́ kí ara kí ó san kí ó wá bàá jẹ. Òjó jẹ́ nǹkan tí ó daà, ṣùgbọ́n ẹ̀rù máa ń bà mí tí atẹ́gùn òjò bá ti ń fẹ́ ju. Òjó oóó, ó jẹ́ in tó dára gan. Nígbà mií mọ̀ọ́ máa ń ṣeré nínú òjò. Nígbà tí mo wá ń kekéré mo fẹ́ràn kí n máa ṣeré nínú òjò. Mo fẹ́ràn òjò kí ó máa rọ̀

Ẹni bá wo ni mò ń ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀. Èmi àti àwọn alábáṣiṣẹ́pọ̀ mi á rẹ́ gan, nítorí náà ìbáṣepọ̀ láàárín wa ó dára gan. Tí a ò bá sí ní ibi iṣẹ́, ìgbà mí wà tó jẹ́ wípé èmi àti àwọn alábáṣiṣẹ́pọ̀ mi a jọ máa ń pàdé. Tí a bá ti pàdé, a máa dáná. Ẹlòmíì máa gbé ìrẹsì wá, ẹlòmíì máa gbé ẹja díndín tàbí adìẹ tí wọ́n ti dín wọ́n máa gbé wá, a sì tún máa ra nǹkan tí a máa mú. A máa jókòó sí àdúgbò kan, a máa wá jẹun, a máa gbádùn ara wa. Ìbáṣepọ̀ mi àti àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ó dára gan ni.

Ẹni í ṣé mo máa ń rìn ní àlàáfíà. Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n máa rìn ìrìn àlàáfíà. Ìrìn àlàáfíà jẹ́ nǹkan tí ó dáa fún ara. Ó máa ń lé ààrùn lọ, ó sì máa ń je kí ara yá, ó máa ń je kí ara jí pépé. Nítorí náà ni mo ṣe fẹ́ràn kí n máa rìn ní àlàáfíà. Mo máa ń rìn láàárọ̀ kùtùkùtù nígbà tí òòrùn o bá ti yọ síta. Nítorí wípé tí mo bá rìn nígbà tí òòrùn mu á tètè rẹ mí, kódà a fẹ́ dá àárẹ̀ sí mi lára, àlàáfíà tó yẹ kí n rí nǹkan mí ni a fi wú lẹ̀ fun mi. Nítorí náà ni mo ṣe fẹ́ràn kí n máa rìn ní òwúrọ̀ kùtùkùtù ní ìgbà tí òòrùn kò tíì yọ jú síta.

Bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ a yára bí àṣá ni wípé, mo máa ń lọ sí orí gúgù láti lọ wo bóyá mo lè rí bí mo ṣe fẹ́ yanjú ìṣòro náà. Tóbá jẹ́ wípé mi ò rí ìṣòro yẹn ní orí google, màá wá gbé ẹ̀rọ ayárabíàṣà mi, màá gbé lọ fún ẹni tí ó mọ̀ n tún ṣe. Ẹni yìí jẹ́ ẹni tó jẹ́ wípé nǹkan tí ó fi ń ṣiṣẹ́ nìyẹn. Kíá láti mọ̀ nǹkan tí ó ṣe, màá sì san owó díẹ̀ fún un, a sì bá mi yanjú ìṣòro tí ó bá wà nínú ẹ̀rọ ayárabíàṣà mi. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, èmi náà ni mo máa ń sábà yanjú ìṣòro tó ń bá ẹ̀rọ ayárabíàṣà, èmi ni mo máa ń yanjú ẹ̀ fúnra mi.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n máa ń jiyàn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. A máa ń ṣe ìdíje tí a fi ń jiyàn láàárín ara wa. Tí a bá ti fẹ́ ṣe ìdíje tí a fi ń jiyàn yìí, ó máa ń dùn mọ́ mi kó jẹ́ wípé ǹkan tí mo mọ̀ nípa òun là ń sọ̀rọ̀ nípa, a lè mú mi jiyàn mi kí n lè fi yé wọn wípé tite mi, ọ̀nà tite mi, òun ni ọ̀nà tí ó tọ́. Èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa ń ṣe ìdíje à ń jiyàn yìí ní bí ẹ̀ẹ̀kan lóṣù. Ṣùgbọ́n nígbà mi a ò kí ń ṣe, a sá máa ṣe ó máa pé tó bí ẹẹmẹẹwàá nínú ọdún kan tá a máa fi ń ṣe.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ òhun ni òwúrọ̀. Ni òwúrọ̀, òhun ni a máa jí ara ti yá pépé, a máa tún bẹ̀rẹ̀ ọjọ́ tuntun. Ọjọ́ náà a ò ní mọ nǹkan tó fẹ́ mú wa, ṣùgbọ́n inú wa máa dùn wípé ó dà pé nǹkan tí ó dára òhun ló máa ṣẹlẹ̀ ní òní yìí o. Nítorí náà ló fi jẹ́ wípé ojú ọjọ́ àárọ̀ òhun ni mo fẹ́ràn jù. Ojú ọjọ́ àárọ̀ òhun ni a máa wẹ̀, a máa fọnú, a máa túnra ṣe, a máa múra ibi iṣẹ́. Nítorí ẹ ni mo ṣe fẹ́ràn òwúrọ̀.

Èmi ò kí ń kojú ìdènà ọkọ̀ o, nítorí wípé mi ò sábà mọ̀ nípa rẹ̀. Mo máa ń sábà gbé ọkọ̀ mi lọ bá ẹni tí ó mọ bí wón ṣe ń tún un ṣe. Èmi gangan, mi ò kí ń kojú ìdènà ọkọ̀ fún rara mi. Mo ní bàbá kan tí ó máa ń bá mi yẹ ọkọ̀ mi wò. A dẹ̀ sọ fún mi ní nǹkan tí ó bá ń ṣe e. Tó bá ti wá sọ fún mi, a tún un ṣe. Tó bá jẹ́ wípé kí a ra ǹkan táa máa fi kojú ìdènà ọkọ̀ ni, a á sọ fún mi wípé a máa ràá, màá sì fun ní owó. A wa lọ rà á wá, a wá fi yanjú wàhálà tó bá wà nínú ọkọ̀ mi.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, òun náà ni àkàrà elépo. Àkàrà elépo jẹ́ oúnjẹ tí ó dùn gidi gan. Nítorí náà ni mo ṣe fẹ́ràn rẹ̀. Mo máa ń ra àkàrà elépo yìí ní àárọ̀. Mo fẹ́ràn kí n máa ń jẹ pẹ̀lú búrẹ́dì. Àkàrà elépo, ó máa ń dùn gan. Àkàrà elépo tó ní ata súẹ́súẹ́, òun ni mo fẹ́ràn jù nínú gbogbo oúnjẹ tí à ń kàrà. Mo fẹ́ràn àkàrà elépo, mo lè jẹ láàárọ̀, mo lè jẹ lọ́sàn-án, kódà mo lè jẹ́ lálẹ́. Èmi a máa ń jẹ àkàrà elépo ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni o, èmi a máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí kíláùdì. Fáìlì tí mo máa ń fi pamọ́ sí orí kíláùdì ni èyí tí mo bá mọ̀ wípé ó pọn dandan, màá wá fi pamọ́ sórí kíláùdì. Kíláùdì tí mo máa ń lò ju òun ni Google Drive, ibẹ̀ ni mo fẹ́ràn kí n máa fi àwọn fáìlì mi pamọ́ sí jùlọ. Kódà mo tún máa ń fi àwọn àwòrán mi àti ta wọn ọmọ mi pamọ́ sí orí kíláùdì. Àwọn ọmọ mi tí wọ́n ti dàgbà, mo máa ń fi àwòrán ìgbà tí wọ́n wà ní kékeré, mo mon ń fi hàn wọ́n. Inú gbogbo wa a máa dùn. Kíláùdì jẹ́ ohun tó dá kí eyan máa gbé nǹkan pamọ́ sí. Kò ní jí kí nǹkan óun sọnù. Bí ẹ̀rọ ayára bí àṣá mi bá sọnù, àwọn fáìlì tí mo gbé pamọ́ sínú kíláùdì, màá sì le rí bí wò wọ́n padà. Nítorí náà ni mo ṣe fẹ́ràn kí wọ́n gbé nǹkan pamọ́ sí orí kíláùdì.

Èmi fẹ́ràn kí n máa ń tọ́jú èékánná mi fún rara mi. Ẹ̀kọ́ọkan ni mo máa ń lọ ibi tí wón ti máa ń tọ́jú èékánná. Tí mo bá fẹ́ tọ́jú èékánná mi fún ra mi, mo máa mú èékánná mi, mo máa rẹ́ sí omi. Tí mo bá ti rẹ́ sí omi fún ìgbà díẹ̀, màá wá mú ige èékánná, màá fi gé. Tí mo bá ti fi ige èékánná fi gé èékánná mi tán, màá wá mú kiní pẹlẹbẹ tí wón fi ń yìn, mo máa fi yìn èékánná mi kó ba dùn ún rí. Tí mo bá ti wá yìn tán, èmi a wá tọ́ láàlì, mo máa tọ́ sí èékánná mi. Èékánná mi á wá, á wá pupa. Mo fẹ́ràn kí n máa wo pupa yẹn níbi èékánná mi.

Mi ò tí è lè sọ iye ìgbà tí mò máa ń wo ojú àwòrán lójojúmọ́. Ìgbà mí, mi ò ní wò ó ju ẹ̀ẹ̀mẹta lọ, ìgbà mí, màá sì wò ó ju ẹ̀ẹ̀mẹ́wàá lọ. Kò sí àsìkò tí mo lè sọ wípé báyìí ni mò ṣé ń wo àwòrán ní ojoojúmọ́

Bẹ́ẹ̀ni o, èmi mọ àwọn aládùúgbò mi dáadáa, nítorí wípé ó ti pẹ́ tí mo ti ń gbé àdúgbò yẹn. Àwọn aládùúgbò mi sì jẹ́ àwọn èèyàn dáadáa, tó jẹ́ wípé èdè kankan náà ní gbogbo wa jọ ń sọ. Ni àdúgbò tí mò ń gbé, àwa Yorùbá la pọ̀jù níbẹ̀. Nítorí náà, a máa ń bá ara wa ṣe, a máa ń bá ara wa tọ́jú àwọn ọmọ wa. Kódà àjọ máa ń ṣe ọdún papọ̀ tó jẹ́ wípé a máa dáná, a máa jẹ papọ̀. Èmi àti àwọn aládùúgbò mi a mọ ṣe dáadáa láàárín ara wa.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi, mo máa ń tọ́jú rẹ̀ ní oríṣìíríṣìí ọ̀nà. Mo máa ń jẹun gidi, mo máa ń wẹ̀, mo máa ń fọnu. Bí mo ṣe máa ń tọ́jú ara mi nìyẹn. Ìdí tí mo fi máa ń jẹun gidi ni wí pé tí a ò bá jẹun gidi, ara wa kò ní yá dáadáa, àwọ̀ wa máa ṣe bákanbákan, kò tí ẹní jọ̀ yàn lára. Tí a bá jẹun gidigidi, ara, ara wa ó máa dára gan-an. Nítorí ẹ ni mo ṣe fẹ́ràn kí n máa jẹun gidi. Tí a ò bá sì wẹ̀, àwọn àárẹ̀ oríṣìíríṣìí ló máa mú àwọ̀ ara. Nítorí ẹ ni mo ṣe fẹ́ràn kí n máa wẹ̀. Mo máa tọ́jú irun mi kí ń má ba à lọ ní iná ní orí. Mi ò ní iná rí nínú orí mi. Mo máa ń fọ irun mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Nítorí náà irun mi rí ìtọ́jú tó péye. Mo sì máa ń fọ ẹnu mi. Ní àárọ̀ àti ní alẹ́, mo máa fọ eyín mi dáadáa. Eyín mi funfun, gbogbo ara mi ni ó dáa.

Bí mo ṣe máa ń ṣe àpò àkópò fún ìrìnàjò ni wí lpé mo máa kó aṣọ tí mo máa fi ṣe ìrìnàjò sínú àpótí tí mo fẹ́ gbé lọ fún ìrìnàjò. Mo máa kó ìfọyín mi àti aṣọ tí mo máa ń wọ̀ ni láti fi sùn. Mo máa mú ìyarun, mo tún máa kó ìpara àti ìpa irun mi papọ̀. Màá wá de àpótí yẹn, tí mo bá ti de àpótí yẹn, màá sì fi kọ́kọ́rọ́ mo máa fi ha kí èèyàn má bàá lọ jí mi ní nǹkan tí mo bá ti wà ní ìrìnàjò.

Àwọn nǹkan tí mo fẹ́ràn jù lórí pízà òun ni tòmátì àti kí ó ní ẹran lára pẹ̀lú wàrà kíkan. Ohun tí mo fẹ́ràn jù lórí pízà mi nìyẹn. Pízà tí mo fẹ́ràn láti máa jẹ jù, òun ni èyí tí wọ́n bá yan kí ó gbẹ́ dáadáa. Pízà ó jẹ́ oúnjẹ tí ó dùn mọ́ mi lẹ́nu, ṣùgbọ́n mi ò kí ń ṣábà jẹ ẹ̀kọ̀kan, Òun ni mo máa ń jẹ pízà nítorí wípé mi ò fẹ́ sanra. Pízà jẹ́ oúnjẹ tí ó máa ń mú èèyàn sanra, nítorí náà ló fi daa kọ́ jẹ wípé ẹ̀kọ̀kan ni kí èèyàn máa jẹ.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Àwòrán ilé tí mo kọ́ ní, ní bí ọdún kan sẹ́yìn, mo lè ká fúnra mi, ṣùgbọ́n àwọn ǹkan díẹ̀díẹ̀ wà níbẹ̀ tí ò kí ń yé mi dáadáa. Èyí tí ò bá yé mi, mo máa ń lọ gbé bá ẹni tí ó bá mi ya àwòrán yẹn, kí ó ṣàlàyé rẹ̀ fún mi kí ó bá lè yé mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹun nínú ọkọ̀ mi, ṣùgbọ́n kò kín ń ṣe gbogbo ìgbà ni mo máa ń fi ń jẹun nínú ọkọ̀ mi. Bí mo bá rin ìrìnàjò, tó jẹ́ wípé apẹ́ díẹ̀ kín tó délé, òun ló máa ń mú mi jẹun nínú ọkọ̀ mi. Oúnjẹ tí mo máa ń jẹ nínú ọkọ̀ mi, oúnjẹ tó dùn jẹ kíá kíá ni mo fẹ́ràn kí n máa jẹ mbẹ. Mi ò fẹ́ jẹ oúnjẹ tá mú inú ọkọ̀ mi tá mú dọ̀tí. Oúnjẹ tí mo máa ń jẹ nínú ọkọ̀, ọkọ̀ mi òun ni bí i oúnjẹ bíi Mọ́sà tàbí àkàrà tàbí àwọn èso bíi ọ̀gẹ̀dẹ̀ àbí ọsàn. Òun ni mo fẹ́ràn kí n máa jẹ jù nínú ọkọ̀

Àwọn nǹkan èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni wípé mo fẹ́ kọ́ ṣọ́ọ̀bù tí màá ti máa ń ta àwọn ǹkan èlò nínú ilé ní oríṣiríṣi. Mo ti ń dá owó jọ láti fi jẹ́ kí lè ṣe ṣí ṣọ́ọ̀bù yìí, ṣùgbọ́n owó yẹn ò tí ì dé ibìkankan. Ṣùgbọ́n ìgbà tí a bá fi tó bíi ọdún márùn-ún, ó yẹ kí owó pé kí n wá bẹ̀rẹ̀ sí ní se iṣẹ́ yìí.

Bẹ́ẹ̀ni o, lẹ́ẹ̀kọ̀kan ni mo máa ń lo ọ̀pá ìfàmú́ra nígbà tí mo bá mú ohun mímu. Ohun mímu tí mo fẹ́ràn láti máa ń fi ọ̀pá ìfàmú́ra ni, tí mo bá mú kóòkì tàbí fáńtà tó wà nínú ìgò, òun ni mo fẹ́ràn kí ń má lo ọ̀pá ìfàmú́ra fi mu. Ṣùgbọ́n tí mo bá lo kọ́ọ̀pù àbí ife láti fi mú omi, mi ò kí ń lo ọ̀pá yìí o.

Rárá o, èmi ò kí ń ṣe ẹni tí ò kí ń jẹ ẹran. Mo fẹ́ràn láti máa jẹ ẹran nítorí wípé ẹran ó máa ń fún ìyàn ní ǹkan oríṣìíríṣìí tó dáa ní ara. Ẹran jẹ́ oúnjẹ tí ó dùn gan. Ẹran oríṣìíríṣìí ni mo máa ń jẹ. Mo máa ń jẹ ẹran mẹ́ẹ́, mo máa ń jẹ ẹran màálù, bẹ́ẹ̀ ni mo máa ń jẹ ẹran adìẹ. Èmi a tún máa jẹ ẹja náà, nítorí wípé ẹja náà bí ẹran lórí. Ẹran dára mo fẹ́ràn láti máa jẹ.

Tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé láti lọ ka ìwé nísìń, ó ti tó bí ọdún mẹ́wàá sẹ́yìn. Ìgbà tí mo ti parí ìwé gíga ni mi ò ti lọ sí ilé ìkàwé mọ́. Àmọ́, mo máa ń lọ sí ilé ìkàwé tí mo bá fẹ́ lọ gbé ọmọ mi lọ síbẹ̀, àbí tí mo bá kàn fẹ́ lọ kí wọ́n ló máa mú mi lọ sí ilé ìkàwé. Ṣùgbọ́n èmi gangan kò kín ń ṣe wípé mo n kàwé kankan ní ilé ìkàwé láti ọdún mẹ́wàá sẹ́yìn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè mi, mo ní èyí tó jẹ́ wípé mo máa ń gbé sí orí òkè, màá wá máa fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. Mo máa ń fi ń bá ọmọ mi tí ò bá sí ní ilé, mo sábà máa ń fi ń bá a sọ̀rọ̀. Àti àǹtí mi tó jẹ́ wípé wón ń gbé ní ìlú òyìnbó, mo ń máa ń fi ń bá àwọn náà sọ̀rọ̀

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun ni ọjọ́ Àbámẹ́ta. Ìdí tí mo fi fẹ́ràn ọjọ́ Àbámẹ́ta ni wípé, ọjọ́ ìsinmi ni ọjọ́ Àbámẹ́ta jẹ́. Gbogbo wa la máa wà papọ̀, èmi àti ọkọ̀ mi àti àwọn ọmọ mi, gbogbo wa máa wà nílé, a máa jíròrò, a máa dárayá, a máa bára wa ṣeré. Mo fẹ́ràn ọjọ́ Àbámẹ́ta. Nínú gbogbo ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀, òun ni mo fẹ́ràn jù.

Bí mo ṣe máa ń ṣe ètò àwọn ímeèlì mi ni wípé, mo máa ń kà wọ́n ní àárọ̀. Èyí tó bá jẹ́ wípé ó yẹ kí n kọ́ ímeèlì padà sí, mo máa kọ sí wọn. Èyí tó bá sì jẹ́ wípé èyí tí ò wúlò ni, mo máa yọ wọ́n kúrò nínú ímeèlì mi. Bí mo ṣe máa ń ṣe ètò àwọn ímeèlì mi nìyẹn. Mi ò fẹ́ràn kí n máa ní ímeèlì tí ò wúlò nínú àpò ímeèlì mi nítorí ẹe ni mo se máa ń yọ wọ́n kúrò níbẹ̀.

Rárá o, èmi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí wípé àwọn òbí mi wọn ò fi kọ́ mi bẹ́ẹ̀. Mi ò tíì ẹ mọ ǹkan púpọ̀ nínú ìgbàgbọ́ àwọn àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ tí mo fẹ́ràn jù òun ni ìgbàgbọ́ ti Mùsùlùmí.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún isẹ́ mi, òun ni ìmọ̀ bí a ṣe ń rán aṣọ obìnrin. Aṣọ obìnrin jẹ́ nǹkan tí mo fẹ́ràn gan, nítorí ẹ ní mo ṣe fẹ́ mọ bí wọ́n ṣe ń rán. Mo ń gbìyànjú láti lọ kọ́ bí wọ́n ṣe ń rán aṣọ obìnrin, tó bá ti di ní oṣù tó ń bọ̀, òwe ni mo fẹ bẹ̀rẹ̀ sí ní kọ́. Màá fẹ́ràn láti lè rán aṣọ obìnrin gan.

Èmi jẹ́ ẹni tí wọ́n bí ní inú oṣù kẹfà, oṣù kẹfà ni àwọn òbí mi bí mi. Mo fẹ́ràn kí n máa ṣe ọjọ́ ìbí mi nínú oṣù kẹfà, ntorí wípé a máa ṣe oúnjẹ oríṣiríṣi, a tún máa mu ǹnkan mímu lóríṣiríṣi. Oṣù kẹfà òun ni oṣù títẹ́ mi o.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo oúnjẹ òun ni ìrẹsì tí a gé ọ̀pọ̀lọpọ̀ ǹkan bíi ẹ̀dọ̀ àti ata àti àlùbọ́sà sínú rẹ̀ tí a wá dín papọ̀. Oúnjẹ yìí ni oúnjẹ tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo oúnjẹ. Mo lè jẹ láàrọ̀, mo lè jẹ lọ́sàn-án, kódà mo lè jẹ lálẹ́. Ìrẹsì díndín ni oúnjẹ tí mo fẹ́ràn jù lọ.